Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Fìlà kọjú gangan ni mo máa ń wọ̀, ṣùgbọ́n ò, èmi fẹ́ràn kí n máa wọ gèlè ṣú kí n máa wọ fìlà lọ nítorí gẹ́gẹ́ bí ọmọbìnrin tí mo jẹ́, gèlè yóò bo orí mi dáadáa ju fìlà lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún ìdí èyí, mo fẹ́ràn kí n máa wọ fìlà ṣùgbọ́n kò ń ṣe é ní gbogbo ìgbà.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Ni kékeré ló ti ẹ kí wọ́n kọ́ ọmọdé bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ gúngún ó jẹ́ ǹkan tí a máa ń mú nu ọmọdé dùn. Ti won àwọn ènìyàn de sọ pé ẹni tó bá ti mọ kẹ̀kẹ́ gùn ní ọmọdé kò tún le fi n lẹ̀ mọ̀, yóò sì wà ní ẹ̀mí rẹ̀ kó dà tí ò bá gun kẹ̀kẹ́ òun ní àgbàlagbà. Àmọ́ èmi ò mọ bí wọ́n se n gun kẹ̀kẹ́ o, torí pé wọ́n ò kọ́ mi ní kẹ̀kẹ́ gúngún ní kékeré. Mo sì ní ojó ẹrú máa ń bà mí. Fún ìdí èyí, mi ò kọ́ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́. Mi ò dẹ̀ mọ̀ bí wọ́n ti ń gun kẹ̀kẹ́.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Podcast titi orí google ni mo máa ń gbọ́ nítorí pé ọ̀fẹ́ ni gbígbọ́ rẹ̀. Podcast tí mo sì máa ń gbọ́ podcast àwọn èdè oríṣiríṣi bí èdè Jamaní, bí èdè Spanish àti èdè Gẹ̀ẹ́sì. Àwọn podcast tí wọ́n ti máa ń kọ́yàn ní oríṣiríṣi èdè. Òhun ni mo fẹ́ràn láti máa gbọ́. Èmi ò fẹ́ràn láti máa gbọ́ podcast ní àárọ̀ kùtùkùtù. Bí ìrọ̀lẹ́ tí mo bá ti ṣiṣẹ́ òòjọ́ mi tán ni mo máa ń gbọ́ podcast yìí fún bí wákàtí kan sí kejì.

Ṣé o ti rìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí. Àmúmò o àwọn ìlú tí mo lọ ní inú orílẹ̀ èdè mi náà ni. Mi ò tíì lọ sí ìlú mìíràn ní òkè òkun. Mo ti dé àwọn ìlú bí i Abuja, Èkó, Ọ̀yọ́, Ọ̀yọ́. Mo ti dé ìlú Ìbàdàn, mo dẹ̀ tí dé ìlú Òǹdó. Àwọn ìlú tí mo ti lọ nìyẹn, mo ti dé ìlú Ọ̀ṣun náà rí.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní èèkàn àbí èemeji lọ́sẹ̀, nígbà tí mo bá jí láàárọ̀ kùtùkùtù. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tó bá jẹ́ pé àsìkò ọyẹ́ ni, àsìkò ọyẹ́, àwọn ìdọ̀tí máa ń fẹ́, eruku dẹ̀ máa ń kù. Ní fún ìdí èyí, tí àwọn, tí ọkọ̀ mi bá ti bú tó bá jẹ́ àsìkò ọyẹ́, í rí i dájú pé mo fọọ́ ní èemeji lọ́sẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé àsìkò òjò ni o, kódà mo lè máa fọ ọkọ̀ mi ní ẹ, ju èèkàn lọ ní àárín oṣù tàbí èemeji. Ìgbà míì ran dẹ̀ ní, tó bá jẹ́ àsìkò òjò, òjò á ti bá mi fọ̀, mà kan mú aṣọ tó mọ́, màá fi omi si, màá sì fi nu gbogbo ara rẹ̀ tí ó fi mọ́ tónítóní tí ó se gbeyànjú.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó fẹ́ràn kí ǹkan tò. Tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ ǹkan, n ó kọ́kọ́ fi sẹ ètò náà ní àti orí mi ná. Tí mo bá ti ṣe látorí tán, n ó mú ìwé àti bírò, n ó kọ ètò náà kalẹ̀. Tí mo bá ti ṣe tán, n ó tún gbé ẹ̀rọ kọ̀ǹpútà mi, n ó tún fi sẹ ètò náà kalẹ̀ kó tó di pé mo wá pe àwọn èèyàn tí ó bá kàn tí wọ́n ó bá ṣe iṣẹ́ tí ó yẹ kí a ṣe kí a fi rí ǹkan tí a fẹ́ rí ṣe ní ara ètò náà.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ẹ̀rọ ayárabíàṣá ní o-- ìṣòro tí ó máa ń wá fún ẹ̀rọ ayárabíàṣá ó pé oríṣìíríṣìí. Ìgbà mìíràn wà tó jẹ́ pé iṣẹ́ tí èèyàn bá ní kó ṣe ni kò ní ṣe. Àwọn kan sì wà tí a ń pè ní ẹ́ńjìníà tí wọ́n mọ bí wọ́n ṣe ń tún ẹ̀rọ ayárabíàṣá ṣe. Àwọn tí à ń sọ yìí, wọ́n máa ti fún tẹ̀dọ́ ẹ̀rọ ayárabíàṣá. Mo lè gbé ẹ̀rọ ayárabíàṣá mi lọ fún wọn kí wọn bá mi tún un ṣe, ko sì bá mi yanjú rẹ̀. Àmọ́ ìgbà mìíràn wá wà ó tó jẹ́ wí pé èmi gangan ni màá jókòó tì. Tó bá jẹ́ pé ìṣòro yìí, ìṣòro tó jíye dájú kọ́ ni tí ó sì pọ̀, màá jókòó tì nǹkan mi, màá sì ṣe é fúnra mi bó ṣe yé kí n ṣe.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Àkókò tí ọ́fíìsì mi ṣí ní, ni ní àti ọjọ́ ajé sí ọjọ́ Jímọ̀. Ni agogo mẹ́jọ sí agogo mẹ́rin ìrọ̀lẹ́ ni ọ́fíìsì mi máa ń ṣí kalẹ̀. Tí agogo mẹ́jọ kò bá tíì lù, kò ní tíì ṣí. Tó bá sì ti da agogo mẹ́rin ìrọ̀lẹ́, ìgbà mìíràn wà tí èèyàn máa ń ṣiṣẹ́ kọjá aago tí ó jù ago mẹ́rin ìrọ̀lẹ́ lọ kí èèyàn tó, kí òṣìṣẹ́ tó lọlé. Tó bá ṣẹlẹ̀ báyìí, wọn ó sì ṣí kalẹ̀, wọn ò ní tì lọlé. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, agogo mẹ́rin ìrọ̀lẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ máa ń lọ lé, tí wọ́n ọ sì ṣiṣẹ́ kọjá bií ago ṣe yẹ lọ.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ tí mo bá fẹ́ rí ojú ẹni tí mò ń pè tí mò ń bá sọ̀rọ̀. Ìpè fídíò tí mo sì máa ń ṣe, ó máa ń sábà jẹ́ pé láàárín èmi àti àwọn ẹbí mi ni. Ní orí ẹ̀rọ-- lórí ayélujára, WhatsApp ni mo ti máa ń sábà ṣe ìpè fídíò yìí. Ìpè fídíò sì ni kè, ṣe pé nǹkan tí yóò jẹ́ pé gbogbo ìgbà náà ni èèyàn máa ń ṣe ní ẹ̀kọ́ kan náà ni. Kìí ṣi tó ṣe ìpè fídíò, mo máa ń rí dájú pé mo ti kókó sọ fún ẹni tí mo fẹ́ pè pé mo fẹ́ ṣe ìpè fídíò pẹ̀lú rẹ, kí ẹni náà bá fi lè fi àyè sílẹ̀ fún mi láti bá sọ̀rọ̀. Tẹni náà bá wá sọ pé òun ò tíì ráyè àbí òun ń ṣe nǹkan lọ́wọ́, màá dá, màá sún ìgbà tí mo bá fẹ́ ṣe ìpè náà sí iwájú sí i.

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, kò sí ènìyàn tó wà láyé yìí tí kò n bínú. Ìbínú jẹ́ ara ibi ara bí èèyàn ṣe máa ń fi ẹ̀dùn ọkàn yàn hàn. Ṣùgbọ́n òún, ìbínú ni akọ ó lábo. Ìwọ̀n tú wọ́n sì dé ni ìbínú. Èmi ò, òlóhùn má jẹ́ ká ṣínú bí i, èmi ò n bínú púpọ̀. Àmọ́ tí èèyàn bá wà nínú ọkọ̀, àwọn awakọ̀ mìí wà tí ó mọ ọkọ̀ wà tó jẹ́ pé ìwà kú wá ni wọ́n máa n wà. Èèyàn lè bínú sí àwọn èniyàn báyìí. Fún ìdí èyí èmi máa n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀ àmọ́ kò ṣe gbogbo ìgbà.